Ṣé o máa ń gba àwọn ímelì awilu? Bẹ́ẹ̀ni mo máa ń gba torí o tiẹ̀ máa ń ní mi ni ara gan. To jẹ́ pé mi ò fẹ́ gbà rárá, mo máa ń gba ímelì aliwulo, mo máa ń gba dáadáa.

Sọ fún wa bí o ṣe lè kọ ohun tí kò kúrò fún oníbàárà rẹ, ibi rẹ. Ìkàn tí mo fi lè ṣe oun ni wípé tí n bá wá àwọn nǹkan mi tó jẹ pé yóò rọ mí lọ́rùn dáadáa, òun ni mo fi lè ṣe gan-an ni.